Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn oríṣìíríṣìí bí i edìyẹ, ajá, ẹran. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mò ń ṣí wọn ní àgbàlá mi. Igba míràn tí o bá ti pọ̀, mo sì máa lọ tà wọ́n ní ọjà.

Mo rìn ìrìnàjò fún isẹ́ ni bí i ọdún méjì sẹ́yìn nígbà tí a wá iṣẹ́ lọ sí ìlú ìdákẹ́jì tó ń pè ní Abuja. Nibẹ̀ ni wọ́n ti ní ka wá, ka wá fún isẹ́. Nígbàtí a débẹ, ìrìnàjò yẹn wà kán. A sà dé bẹ́ẹ̀, a kúrò nílé ní òwúrọ̀, a dé bẹ́ẹ̀ ní ọjọ́ kejì. A dópe pé wọ́n fún wa ní isẹ́ yẹn.

Kò sí ìgbà tí mi kì í fọ ọwọ́ mi lójoojúmọ́. Tí bá ti rí pé mo ṣe àwọn iṣẹ́ kan pé ọwọ́ ti dẹ̀ tí pé kò mọ́, màá mú ọṣẹ àti omi màá fi fọ ọwọ́ mi dáradára. Kò sí ìgbà tí mi kì í fọso fo ọwọ́ mi nu. Ó depend bí ọwọ́ bá ṣe dọ̀tí síi.

Rárá o, ẹyín ò kí n fi bẹ́ẹ̀ fọ́ mi dáadáa, torípẹ́ tí n bá ti jẹ oúnjẹ tán lẹ́sekese náà ni màá lọ wa omi tí màá fi fọ ẹyín. Àwọn ẹran tàbí ẹja tó bá á sí eyín mi, màá fi ìta yín, màá fi yọ gbogbo ẹ̀, kí n dẹ̀ tó sun, e méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo màá n fọ yín ní ojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo ǹkan. Àwọn ǹkan mìí wà to je pe tí n bá ti lò wọ́n tán, màá tọ́jú e pamọ́. Tí mo bá tún need rẹ̀ nígbà mi, màá lọ mú jáde, màá tun tun lò. Torí ẹ́ tí n bá ń lò ǹkan, mo máa ń tún un ṣe. Mi ò kí ń jẹ́ kó dìpa tàbí kó bàjẹ́ torí ọjọ́ mi to tun máa wúlò fún mi.

Tí n bá fẹ́ gba àwọn òṣìṣẹ́ tuntun, màá gba àwọn òṣìṣẹ́ tó yẹ ke wọ́n ga torí iṣẹ́ wa ó need ẹni tí ó bá ga. Màá dẹ̀ wa ẹni tó yẹ ke yes, ní pé màá test wọn bóyá wọn ní àìlera kan àbí méjì kí n tó lè gbà wọ́n. Màá ni kan lọ ṣe test, màá gbé wọn lọ sí hospital. Tí n bá gbé wọn dé bẹ̀ wọn o ṣe test bóyá wọn pé yege láti ṣe iṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni, mo ní ààbò kọ̀ǹpútà bí i mẹ́ta lọ́wọ́ mi. Ìkan ni mo máa ń lò ní gbogbo ìgbà. Mo tọ́jú méjì sílé torí ọjọ́ tí ìkan bá daṣẹ́lẹ̀, mà le mú ìkejì mà mà lò. Tí mo bá fẹ́ ra àwọn kan, mà ra wọn. Léèni.

Yorùbá bọ̀ wọ́n ní àlùká wà ní ẹrù Ọlọ́run ni. Tí n bá ṣe à, tí n bá ṣe àdéhùn pẹ̀lú èèyàn, mo máa ń gbìyànjú láti lè múṣẹ gẹ́gẹ́ bí gbèsè ni àdéhùn jẹ́. Ẹni tí ó bá ṣàdéhùn tí ò bá múṣẹ èyí o dáa fún ọmọlúàbí ní àwùjọ. Tí a bá ti ṣàdéhùn, ẹ jẹ́ ka máa múṣẹ, mo dẹ máa n múṣẹ ni.

Ohun àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe, òun ni wọ́n máa ń gbé eégún ní ìdílé wọn, wọ́n a dẹ máa bọ òrìṣà. Ṣùgbọ́n èmi ní tèmi, èmi ò nífẹ síi, èmi kì í bá wọn ṣe. Onígbàgbo le mi máa ń lọ jọ́sìn Fọlọ́run ní ṣọ́ọ̀ṣì.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lẹ́tọ̀ fún ìlera because wọ́n ní Yorùbá ní ìlera òní, òògùn ọrọ̀. Tí nì bá máa ń jẹun, mo máa ń gbìyànjú kó dáná fún mi. Mi ò kí ń ra oúnjẹ ní ìta. Tí bá dẹ̀ máa jẹ oúnjẹ, màá jẹ́ kí àwọn èso oríṣìíríṣìí kó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Tí n bá ti jẹun tán, àwọn èso yẹn, oyin máa tẹ̀, mó dẹ̀ máa ń mọ́ mi dáadáa.

Bẹ́ẹ̀ni mo ma ń siṣẹ́ díẹ̀ díẹ̀ láti ilé but èyí tí mo ma ń ṣe dáadáa jù ó ní tí máa lọ kúrò jáde nílé tí màá dé ní ìrólé níbi iṣẹ́ gangan nìyẹn, ti ilé yẹn àmọ́ nìyẹn. Iyẹn ni pé tí n bá fẹ́ sàwọn nkàn díẹ̀ díẹ̀

Kókó èyí tó ṣe pàtàkì nínú ẹ̀kọ́ tí mo kọ́, òun ni nípa, nípa Ìjàpá àti Yánrinbo tí a kà nígbà náà. Mo fẹ́ràn rẹ̀ gidigidi. Pó ká gan tí ń bá rí àtúntún kà ni.

Mi ò fi tára tára nífẹ̀ẹ́ sí àwọn nnkan ìsẹ̀nbáyé torí pé tí eyan bá lọ síbẹ̀ wọ́n a má a se àwọn nǹkan mí tí ó lòdì sí ti Ọlọ́run. Wọ́n a de tun má a se àwọn nǹkan mí to je pe ó lè máa bíyàn nínú pé nǹkan tí èeyan o n bá wọn ṣe tẹ́lẹ̀. Torí ẹ mi ò kí n lọ sí ilé ìsẹ̀mbáyé.

Ṣe àwọn iṣẹ́ àkànṣe tó jẹ́ mílógún, ó ń loju àwọn tí mo lè pè, àwọn tí mo mọ̀ pé wọ́n kọjú, won ko, ọkojú òṣùwọ̀n ni màá pè, tá o jọ jókòó, tá o jọ ṣe. Kò ń ṣe àwọn èèyàn tí ò mọ̀ n pa ẹ dáadáa tàbí àwọn èèyàn tí ó yẹ ke wọ́n ní mọ̀ nípa ẹ̀. Mi ò ní pè wọ́n. Àwọn tó ní mọ̀ nípa rẹ̀ dáadáa, tọ lè kọjú ẹ̀, oun ni mo màá n pè.

Tó mú mi gbádùn ó pọ̀ gan o. Sé ti àlàáfíà èyí tí Ọlọ́run tó jogún fún mi ni? Tàbí jíjẹ mímú tí mo rí gbà lọ́fẹ̀ẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀pọ̀ wà, ilé ìwòsàn ni wọ́n wà. Ọ̀pọ̀ wà, wọ́n ti gé ẹsẹ̀, wọ́n ti gé apá wọn. Ọ̀pọ̀ gán ti jókòó. Ìgbádùn mi pọ̀ gan ni, mi ò lè kà á tán.

Bí i wákàtí mẹ́fà ni a máà ń fi n wọ ìbòjú, a ma ń fi bójú lójojúmọ́ nígbà tí a bá wà níbí iṣẹ́. Iṣẹ́ tá a ń ṣe, ó níí ṣe pẹ̀lú àwọn chemical, àwọn egbò tí ò fani mọ́ra to je pe o wà déjọ, eeyan gbódo maa bójú.

Ka kí àwọn ará ibi iṣẹ́ wa kú iṣẹ́, kò sí ìgbà, kò sí àkókò tí a ò le dáhùn ìpè ní ibi iṣẹ́ wa. Wọ́n fì yẹn rọ̀ wa lọ́rùn. Wọ́n ní kò sí ní ìgbà mìí gan a lè máa ṣiṣẹ́ lọ́wọ́ kí wọ́n pè mí. Wọ́n máa ní ká dáṣẹ dúró, ká lọ gbé fóònù, ká bá eni ta fẹ́ bá sọ̀rọ̀. Iyẹn ò díṣẹ́ wa dúró nígbà kú gbà tí wọ́n bá ti pè wa.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní àárọ̀ kùtùkùtù ní ìdájí bí ọwọ́ aago márùn-ún àbọ̀ mo ti jí. Tí n bá dẹ̀ jí tán, màá fọyín, màá ṣe exercise, màá fọ eyín mi, màá wẹ̀ kí n tó wá jẹun bí mo ṣe máa ń ṣe niyẹn kùtùkùtù.

Ní àwọn ẹgbẹ́ mi, mo jẹ́ ǹikan tí kì í fẹ́ kí ẹgbẹ́ dàrú, kí ọ̀rẹ́ dàrú. Tín bá rí ohunkóhun tó kù díẹ̀ káàto láàárín wa, màá try, màá pe kíní, màá pèkeji, màá bá wọn sọ̀rọ̀ iṣi tí màá pàrí rẹ̀ láàárín wọn. Tí ó bá dẹ́ jẹ́ ǹkan tí o je pe mi ò ni lè ṣe, a lọ bá àwọn àgbàlagbà wọ́n bá dáa si nítorí mi ò fẹ́

Ohun tí mo fẹ́ràn jù nínú ice cream, àkọ́kọ́ ni pé ó má ń tutù gan an. Ẹ̀ekejì, dídùn rẹ̀ kò ní àfààwé, kò ní àfiwé, kò ní- kò sí nǹkan tí mo lè fi wé, ó ma ń dùn gidigidi ni. A dùn re a sì má a yàtọ̀ sí oúnjẹ èyí tí à ń jẹ.

Ẹni lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbàtí fóònù mi tí nǹkan bá ṣe tàbí tí nẹ́tíwọ̀kì kò bá dáa, mo ti tó bí oríṣìíríṣìí ìgbà tí mo ra fẹ́ ṣe tí mo dúró tí ò ṣe é, a ní sùnú nànà tí ta fi físẹ̀ padà ta fi tún fóònù náà ṣe padà.

Nígbà tí mo bá ń dúró de nǹkan tí nǹkan náà ò dẹ̀ tí de, màá wá ibi kan tí ó láàyè tí ò le jẹ́ bí à àmọ́, màá dúró níbẹ̀. Bí ó bá yẹ kí n pẹ́ ni, enìyan ni màá pè. Bí ó bá yẹ kí èyí tí mo lè tẹ́ṣẹ̀ ni, màá tẹ́ṣẹ̀ àbí èyí tí mo lè máa retí dè tí màá dẹ̀ tí juwe igi ibi tí mo wà.

Ah! Mo máa ń se oúnjẹ oríṣiríṣi ní ilé torípé láti kékeré ni wọn ti fi kọ́ mi. Mà má se ọbẹ̀, mà máa ro ọkà, mà máa gún yán. Wọ́n fi kọ́ mi ó dẹ̀ bá mi lára mu. Kò jẹ́ ñkankan, kò ń ro mí lójú láti se ọbẹ̀ oríṣiríṣi naa ni mó má sè bí ka se ẹ̀fọ́, bí ka se ègúsí, bí ka se ilá alásèpọ, bi ka se rice jolofu, fried rice oríṣiríṣi, bi ka se isu àtẹwà àdàlú. Sàsà ni oúnjẹ tí mi ò le sè bẹ sere mi yí. Ah! Mo máa ń se oúnjẹ orísirísi ní ilé torípé láti kékeré ni wọn ti fi kọ́ mi. Bẹ́ẹ̀ni kò ń rọ mí lọrùn, kò le fúnmi, mi ò kì ń lejú tó bá jẹ́ iná dídá ni.

Bẹ́ẹ̀ni, àdéhùn ṣe kókó. Gbogbo ìgbà tí mo bá ti ṣe àdéhùn pẹ̀lú èèyàn, mo máa ń gbiyan kí n múṣẹ́. Ki ṣe dédé níbẹ̀ ni o, nitori pé tí ẹni bá sàdéhùn tí ó bá múṣẹ́ kò dára rárá. Ọlọ́run ọ́ba mi gan kò nífẹẹ sí i. Tẹ́ bá ti sàdéhùn fún èèyàn, tirai kí ohun ìṣẹ náà yí o dáa.

Lẹ́ẹ̀kan, mo máa ń ní ìpàdé lọse ọsẹ̀, mo dẹ̀ máa ń ní àwọn ìpàdé mi lóṣù osù. Oríṣìíríṣìí ìpàdé lówà, èyí tí mo wá fẹ́ràn jù lọ ni pé ìpàdé yìí tí a má ń ṣe nínú oṣooṣù láàrín àwọn aládùúgbò wa. A ó jọ jókòó papọ̀, a ó jírórò lorí bá ṣe lè ṣe ohun ọ̀tún ní agbègbè wa.

A to bi wákàtí méje sí mẹ́jọ ni ó máa fi ń sùn. Mo máa fi ń sùn ní ojoojúmọ́ dẹ̀ ni because màá ti jí ní àkókò òwúrọ̀. Tí bá ti sùn ní ǹkan bí i ago mẹ́jọ, màá jí ní ǹkan bí i ago mẹ́rin. Bí mo ṣe máa ń ṣe ni yen.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára ní ìgbà tí mo bá ń jẹ oúnjẹ. Mo ní table manners. Mi ò dẹ̀ kín jẹun, jẹ́ kí máa jẹun tí gbogbo onjẹ máa da sílẹ̀lẹ̀ àbí tí gbogbo epo tó máa máa yíyàn lẹ́nu tí o máa rí bákan, èmi ò kí ń ṣe bẹ́ẹ̀. Ó máa ń fara bà jẹ́un tí bá dẹ̀ jẹun kó dà ìmọ́tótó gan máa wà níbẹ̀

Ó ma ń rọrùn fún mi gidigidi nígbà tí mo bá ń sùn, torí pé èmi nìkan ni mò ń dá ló yàrá mi. Kò sí ẹni tí ó ní mi lára àbí tí ó di mí lọ́wọ́ pe kí n má sùn bó ṣe wù mí. Torí idi eyìí, mo ma ń sùn dáadáa nínú yàrá mi.

Èmi kì í mú ọ̀pá ìfámúra nígbà tí èmi bá mu ohun mímu. Èmi kì í mú, èmi kì í mú àsunpàrà. Èmi kì í mú nǹkan tí màá mú tí mo wá nilẹ̀. Control ara mi tí mo ò ní lè ju apá gbẹ́sẹ̀. Èmi ò kí n mú bá won mu irú ọtí bẹ́ẹ̀. Irú ọtí bẹ́ẹ̀ kò da fún omoluabi.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi lójoojúmọ́ torí pé, a máa jẹ́ kí tí ń bá na ara mi dáadáa ó máa ń bí pé mò ṣẹ̀se tó ara mi ni. Mi kì í fi ṣeré láàrọ̀ kùtùkùtù. Màá ti wá skipping rope mi, màá ṣe press up, màá ṣe oríṣìíríṣìí, oríṣìíríṣìí sport màá dẹ̀ mo máa fi ń get ara mi.

Èmi kò ní gíláàsì orùn lọ́wọ́ torí pé èmi kì ń ṣe wẹ́dà. Àwọn wẹ́dà tó ń jó rin pàpọ̀, àwọn ló máa ń ní irú nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn, awa ò kí ń lò ó. Àbẹ̀ yí, ìgbà mìíràn tí a dè máa ń lo gíláàsì ni pé a fẹ́ tẹ̀sì bá tí tà ṣẹ́ pé ó kó lórí iná kó má lè búlò.

Fóònù méjì ni mo ní. Àgbéká fóònù àgbéká mi méjì ni. Nǹkan kékeré, nǹkan ńlá ńlá. Ǹlá ńlá yẹn dẹ̀ ló wúlò fún mi jù láti lè máa ṣe ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, òun ni mo máa ń lò.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí oríṣiríṣi ìlú dáadáa. Tí kìí n ṣe kan, tí ì ṣe méjì, tí kìn ṣe mẹ́ta. Èmi a sì máa fẹ́ràn ìrìn àjò gan-an torí nínú ìrìn àjò, èèyàn máa bá àwọn oríṣiríṣi nǹkan pàdé, oríṣiríṣi nǹkan tí èèyàn ò mọ̀, oríṣiríṣi ìlú tí èèyàn ò gbo oruko ẹ, èèyàn ó ní àǹfààní láti lè máa bẹ̀ wọ́n.

Mi ò fi bẹ́ẹ̀ fi tìfé̀tìfé̀ fẹ́ràn ìpàdé lórí fóònù. Kárí ara wa lójúkorojú. Yorùbá bo, won ní ojúkòro kìí pọ̀júkorò jẹ. Tí a bá jọ jókòó, ti a rí ara wa tí a jọ sọ ní tùbíìnùbí, òun ló máa ń da ju pé a máa sọ ó lórí fóònù lọ.

Rárá o, èmi kì í lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́. Èyí ta lò níbi iṣẹ́ wa gan, ariwo rẹ̀ ó fẹ́ lè léèyan síta níbi iṣẹ́ wa. Èmi o kín fẹ́ bí tí ariwo bá pọ̀ gan, kò bá ìṣẹ̀dá mi mú. Rárá, rárá ni ẹ lè bá mi níbẹ̀

Kin mà á ka àwọn irawo ní toti ko sínú iwè Yorùbá, mo máa ń fẹ́ràn rẹ̀ gan. Màá sì máa wo ìràwọ̀ oníkálukú bí o ṣe lọ. Ìtumọ̀ rẹ̀ mà á máa wo. Kò dá gan. Ìràwọ̀ tèmí gan. Mo mọ̀. Mo dẹ̀ ma n like bo se máa ń ṣàlàyé ẹ̀ fun mi ní èdè mi.

Tí n bá ti jẹ oúnjẹ ọ̀sán, mo máa sínmi bí i wákàtí kan torí pé ó máa ń bọ́ sí àkókò ìjáde wa. Nítorí ẹ́ wa ṣe ní àǹfààní láti lè sínmi bí i wákàtí kan.

Èmi kò fẹ́ràn sí fèrèsé ọkọ̀ torí pé ó léwu kí ẹeyan máa dúró sẹ́nu fèrèsé ọkọ̀. Ewu tó wà n bẹ́ẹ̀ ó pọ̀ gan an ni tí èèyàn ò tíì e le sàlàyé. Èyí tó ti dàjú kí ẹeyan má dúró sí ẹ̀gbẹ́ fèrèsé ọkọ̀, èyí ó dára rárá.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi dáradára. Tó bá kù díẹ̀ káàtò, màá sọ fún wọn pé báyìí báyìí báyìí ni kí ẹ ṣèṣe. Ẹni tí ó bá dẹ̀kùnà, màá jẹ́ kó yé pé òun ń ṣe báyìí bó ṣe ẹ kó ṣe kiní rèé. Mi kì í jágbe mọ́ wọn gẹ́gẹ́ bí ọ̀gá. Màá bá wọn sọ̀rọ̀ ìrèlè bó ṣe máa ń ṣe fún wọn ni yen.

Kò sí ìgbà tí mo lè ra tí mi o lè ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Nígbà tí èyí tí bà tí lò tó bà tí kùnà tàbí tí kò da rara ni mo tó má n lọ ra ẹ̀rọ ayáràbíàṣá tuntun.

Mi kì í fi bẹ́ẹ̀ mu coffee níbi iṣẹ́ torí pé tí mo bá mu coffee, ó ma ń jẹ́ kí n tètè sùn. Ilé ni mo ti máa ń mu coffee. Tí bá lè máa mu coffee, á jẹ́ bí ọwọ́ alẹ́ tàbí nígbà mìíràn tó bá jẹ́ ọwọ́ àárọ̀ tí bá fi lè mú, ó má a mú mi sùn dáadáa.

Mo máa ń ṣe eré ìdárayá bíi gbígba bọ́ọ̀lù, bíi gbígba tẹníìsì, bíi gbígba fí, bíi gbígba volleyball, èyí tí wọ́n ń fọwọ gbá, àfẹsẹ̀gbá àti tẹnísì tí wọ́n ń fọ́ lè tó gbogbo ẹ. Mo máa ń ṣe, mo dẹ̀ nífẹ̀ẹ́ sí i gan ni.

Mo máa ń jẹun dáadáa nínú ọkọ̀ mi. Nígbà míràn tí n bá se oúnjẹ nílé, inú ọkọ̀ tàbí ibi iṣẹ́ ni màá ti máa lọ jẹ. Tí n bá láǹfààní àbí torí àkókò láti jẹ nílé, inú ọkọ̀ ni mo ti máa lọ jẹ bẹ́ẹ̀.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù, òun náà ni ọdún Kérésì. Nítorí pé, nítorí ìgbà ọyẹ́ máa ń wà ó dẹ̀ tún bọ́ sí ìparí ọdún. A ó dẹ̀ gba ọlude níbi iṣẹ́ wa, wọ́n fún wa ní ọlidé ọ̀sẹ̀ kan gbaako. Ìdí nì yii tí mo ṣe máa ń fẹ́ gbádùn ọdún yẹn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣètò ǹkan, láti máa pe àwọn èèyàn papọ̀ ká ṣètò ǹkan, kí ń jẹ́ bí wọ́n ń darí ǹkan, kí ń mú àbáwá. Mo jẹ́ irú èèyàn bẹ́ẹ̀ tó nífẹ̀ẹ́ sí irú nǹkan báyen. Mo fẹ́ràn láti máa ṣe àjọṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn o máa mú inú mi dùn gan.

Ó ti ṣe díẹ̀ kí n tó lọ, ó ti ṣe díẹ̀ tí mo ti dé ibi orin. Ohun tó dẹ́fa ni pé ìṣe ò gbà wá láàyè rárá láti máa lọ máa bọ̀. A ò ní, ìṣe ò gbà wá láayè rárá. Ìdí ni yentá o fi lè máa lọ sí ibi orin tàrà bí i ti tẹ́lẹ̀.

Nígbà tí mo wá ra epo sí ọkọ̀ mi, tí epo inú rẹ̀ bá ti lọlẹ̀ dáadáa, màá lọ ra sí i. Mi kì í jẹ́ kó kú tán, mi kì í jẹ́ kó tán kí n tó lọ ra epo. Tí ó bá ti lọlẹ̀ díẹ̀, màá lọ ra epo bí mo ṣe máa ń ṣe niyen.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ nígbà tí mo bá ń lọ sóde ni mo máa ń fi bẹ́ẹ̀ wọ ago ọwọ́, ṣùgbọ́n tí bá ń lọ síbi iṣẹ́ mi kìí fi bẹ́ẹ̀ wọ ago ọwọ́. Fóònù mi òun mo máa ń fi ṣe ago ọwọ́ tí bá ń lọ síbi iṣẹ́. Tí ń bá wọ ago ọwọ́ a máa dá lọ́wọ́ gan tí ri ẹ́ mo ṣe fẹran láti máa wọ̀ lọ síbi òde.

Ọ́fíìsì wa ó máa ń ṣí ní ago mẹ́jọ àárọ̀. Wọ́n de máa tii ní ago márùn-ún ìrólé lójoojúmọ́ bó ṣe máa ń ṣe niyen o. Tí a báti tán, àwọn sikiọ̀tì won máa wà níbẹ̀, wọ́n a máa yíka, bó main ọ́fíìsì wọn a titi.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Lai mọye ìgbà ta a máa ṣiṣẹ́ fún wọn tó máa bẹ̀ wá pé àwọn ń sọ wọ́n ní ọjọ́ kejì. Èmi tí wọn ò lè san. Èmi gan o máa bẹ̀ wá pa wọ́n ní nǹkan kan ká ṣàánú àwọn, ká bá wọn ṣe. Àìmọye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la ti ṣe.

Èmi ò kí n mu òògùn lójoojúmọ́ o. Nígbà tí mi kì ń ṣe sickler, mii n ṣe aláìsàn lẹ́ẹ̀kọ̀kan ni mo máa ń lo òògùn. Bọ́yá mo ní bí ẹ̀fọ́rí díẹ̀ tàbí mo ní ibà ni mo máa ń mu òògùn. Ẹ̀ẹ̀kọ̀kan dẹ̀ ẹni kì ń ṣe ní gbogbo ìgbà.

Kò tí ì pẹ́jù tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi bí i mẹ́rin kan tó yẹ kí a ti ríra ó ti tó bí ọdún mẹ́wàá, mo wá pàdé wọn ní ilé iṣẹ́ kan tí mo ti lọ submit application mi ni mo wá rí wọn. Kódà wọ́n ti di ọ̀gá ń bẹ. À, mó jẹ ká, kí ló dé? Ṣé bíbái ni èyin mẹ́rẹ̀ẹ̀rin wà? Wọ́n ní, "Rárá o." Àwọn méjì lọ ń ṣiṣẹ́ ń bẹ, àwọn méjì yókù. Wọ́n di, àwọn náà wá ṣe interview ni láti pàdé ara wa.

Oná ìpolówó ọjà mi oúnjẹ tí mò ń tà rè ẹ́ ra iyán o. Iyán rè, ọbẹ̀ rè, ilo yi fẹ́lẹ́ dáadáa ó dáa lára. Ẹ bá wa ra yán o. Iyán rè, ọbẹ̀ rè o. Oríṣiríṣi ọbẹ̀ la fi ń tà o. Ẹ̀gúsí ẹ lọ́ bọ̀rọ̀ wà o. Ẹ̀gúsí díndín wà. Ẹ bá wa ra jà wà o.

Bẹ́ẹ̀ni, tí n bá ní ìṣòro tàbí ìrànwọ́, mo máa ń pe àwọn customer care. Mo máa ń pọn wọ́n sórí ìlà, ohun tí mo fẹ́. Tí n bá ṣàlàyé fún wọn, wọ́n á dẹ̀ ni kí n dúró, wọ́n á ṣàlàyé fún mi bó ṣe yẹ. Tí n bá dẹ̀ ṣe, wọ́n á ní kí n ṣe báyìí, kí n ṣe báyìí. Tí n bá pe wọn tán, wọ́n máa ń tọ́ni sónà dáadáa. Àìmọye igba dé ni mo ti pè wọ́n tí mo dẹ̀ tí rí ìránú ìrànlọ́wọ́ wọn.

Èmi kò ní aṣọ tí wón fi ń wẹ̀ o. Bí kò ṣe tí n bá fẹ́ wẹ̀ èmi ò kí ń fi aṣọ wẹ̀. Tí n bá ti lọ mú ǹkan kan mi àtọ̀ṣẹ máa dẹ̀dí ẹ nípa máa wẹ̀. Mi ò ní aṣọ tí wón fi ń wẹ̀ o rárá.

Èmi ò tíì kọ ìwé ìgbékalẹ̀ iṣẹ́ báyìí. Mo yi wà lẹ́nu iṣẹ́ torí pé ọmọdé ni. Mi ò tíì dàgbà. Mi ò tí ì kọ ìwé ìgbékalẹ̀ ẹnu iṣẹ́ rárá o. Kí n tó lè kọ ìwé kalẹ̀ gbẹ́nu iṣẹ́, kọ́ lọ̀uń dẹ́ mi wà gùn. Áì tó bi àádọ́ta dún.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ ìmúdójúìwọ̀n lórí sọfitwẹ́ẹ̀ mi dáadáa. Tó bá ti di alẹ́ ni mo máa bẹ̀rẹ̀ iṣẹ́. Ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí mo máa ń ṣe lórí sọfitwẹ́ẹ̀ mi. Tí n bá ti bẹ̀rẹ̀ bí ọwọ́ ago mẹ́wàá, mo máa parí ẹ̀ bí ọwọ́ ago kan. Mo ṣì máa ń ṣe nìyẹn lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo ṣe àkàyọ́ rí níbi ilé ìwé mi, ilé ìwé gíga ti yunifásítì. A sì ní aṣọ àwọn àgùnbánirọ̀ èyí tí a máa ń wọ̀. Nígbà ta bá wọ̀ tán, a ó lo fi kọ́ àwọn ọmọ ní girama súkùùlù, a ó kọ́ wọn ní oríṣiríṣi tọ́píkì.

Èmi a máa ra ǹkan ní ibùsọ̀ ibi tí wọ́n ti ń tà tàbí kí n lọ sí supermákẹ́ẹ̀tì kí n lọ ra oun tí mo nílò. Tí ò bá dẹ sí níbẹ̀, màá lọ sí ibòmí àwọn ibi tí wọ́n ti ń ta ǹkan ní oríṣìíríṣìí tí màá lọ ra ǹkan tí mo fẹ́ràn bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi ní oríṣìíríṣìí. Mọ ní wọn dáadáa tí a ṣì máa wúlò fún mi ní ìgbà tí mo bá fẹ́ lò wọ́n. Ó ṣe mí láǹfàní gan dáadáa. Iwúrí ló jẹ́ fún mi nígbà tí mo bá rà tí àwọn ọ̀rẹ́ mi tó bá wá sí ilé mi tó won bá iru nkan bá yen bẹ́.

Mi ò ní ìrora rárá nígbà tí bá ń ba àwọn ènìyàn sọ̀rọ̀ kódà gan-an, inú mi a máa dùn ara mi aya aya nígbà tí bá ń lecture àwọn ènìyàn bí àwọn ọ̀rẹ́ mi mì àti àwọn àbúrò mi ọ́ àwọn alábàgbé wa tí bá ń bá wọn sọ̀rọ̀ ìṣítí, inú mi a máa dùn dáadáa.